Ṣé o máa ń ṣe àtúnlo ǹkan? Ehn, mo máa ń ṣe àtúlló ohun ǹkan. Àwọn ǹkan wà tí o jẹ pé mo ti lò tí pẹ́ tí mo pa tì tí máa tún gbé jáde tí máa tún tún lò àbí àwọn ǹkan tí àwọn ènìyàn ti lò tí wọ́n fẹ́ tà tí mo leè ra tí mo le tún lò. So mo máa ń ṣe àtúlló àwọn ǹkan.

Báwoni o ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ ṣiṣẹ́ rẹ ṣiṣẹ́? Ehn, èmi àti àwọn ẹlẹgbẹ́ ṣiṣẹ́ mi tàbí tí àwọn ènìyàn tí a jọ ń ṣiṣẹ́ pọ̀, a jọ máa ń ṣe iṣẹ́ papọ̀ ni. A máa ń pín iṣẹ́ láàárín ara wa ni. Iṣẹ́ tí èmi bá mọ̀ ṣe, màá máa ṣe, eyi tí mi ò bá dé mọ̀ ṣe, ẹlòmíì á ṣe.

Kí ni àwọn ohun èlò tí ó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ rẹ? Ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun èlò ló ṣe pàtàkì ní ibi iṣẹ́ mi nítorí pé iṣẹ́ tí à ń ṣe, a máa ń lo àwọn ọ̀pọ̀lọpọ̀ ohun kan bí fire extinguisher, bí omi.

Ṣé o máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn? Bẹ́ẹ̀ni, mo máa ń bèrè lọ́wọ́ àwọn ènìyàn ṣùgbọ́n kò ṣe ní ìgbà gbogbo. Tí mo bá mọ ibi tí mò ń lọ, màá bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn tàbí kí n lo Google Map. Ṣùgbọ́n kò ṣe gbogbo ìgbà ni mo máa ń bèrè ọ̀nà lọ́wọ́ ènìyàn. Ọ̀nà tí mi o bá mọ̀ ni màá bèrè.

Ṣé o máa ń ṣe ìsọdọ̀tun ọkàn? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn ní gbogbo ìgbà. Nítorí pé èèyàn mọ ìgbà tí òun ti dẹ́sẹ̀ sí Ọlọ́run tàbí ìgbà tí òun ti ṣe nǹkan tí kò dára. Nítorí idi eyìí ìsọdọ̀tun ọkàn ṣe nǹkan, ó jẹ́ nǹkan pàtàkì tí mo máa ń ṣe ní gbogbo ìgbà.

Ṣé o máa ń ṣe ìṣẹ́jú wákàtí lọ? Àá, bẹ́ẹ̀ni o a máa ń ṣe ìṣẹ́jú wákàtí lọ ní Nàìjíríà bí a máa ń ṣe ìṣẹ́jú wákàtí lọ wọ̀n dé. Fíbẹ́ẹ̀ máa ń san owó àwọn wákàtí tí a bá ń ṣe. Àti pé wákàtí o tì ẹ jẹ́ ǹkan tí ó máta ní Nàìjíríà bí.

Ṣé o máa ń mu coffee ní ibi iṣẹ́ rẹ? Rárá, a ò kí máa mú coffee ní ibi iṣẹ́. Isé mi ò fàyègbà ká máa mú coffee. Mi ò ń ṣe iṣẹ́ ká máa jókòó sójú kan iṣẹ́ ọ́fíìsì. A máa ń ṣe iṣẹ́ ní ìta ni, so iṣẹ́ mi ò gba ààyè láti ráyè mu coffee.

Èdè wo ni o fẹ́ kọ́ àbí èdè wo ni o fẹ́ láti kọ́? Ìsìn èdè kan kan ó wù mí láti kò. Mi ò lè sọ bí ọjọ́ wá ju o, ṣùgbọ́n nísin nísin yí, mi rò pé, ór mi ò lérò pé èdè kankan wà lọ́kàn mi tí mo fẹ́ láti kọ́. Là tó.

Irú ẹ̀bùn wo ni o fẹ́ràn láti máa fún àwọn ènìyàn? Kò sí ẹ̀bùn tí ènìyàn ò lè fún àwọn ènìyàn, tó bá ti jẹ́ nǹkan tó ti inú ọkàn wà ni, tó bá dẹ jẹ́ nǹkan tí ẹni tí ènìyàn bá fẹ́ fún yẹn nǹkan tí ó fẹ́ràn ni. Ẹ̀bùn, kò sí ẹ̀bùn tí ènìyàn ò lè fún ènìyàn.

Báwo ni o ṣe máa ń kojú ìdènà ọkọ̀? Ẹn ti ọkọ̀ bá dènà àbí bí àti ọkọ̀ bá pẹ́ tí ó bá tètè wá, a máa bá àwọn ènìyàn tó wà ń bẹ́ sọ̀rọ̀ tàbí kí i máa ṣe àwọn nǹkan kan lórí ẹ̀rọ àgbékawó mi.

Yàrá wo nínú ilé ni o fẹ́ràn jù? Ehn, kò sí yàrá kan tí mo yà sọ́tọ̀ tí mo fẹ́ràn jù nínú ilé. Gbogbo àwọn yàrá ni ó dára, gbogbo àwọn yàrá ni mo dè máa ń lò. Kò sí yàrá kan nínú ilé tí mo fẹ́ràn jù tí mo yà sọ́tọ̀.

Ṣé o máa ń lo ọwọ́ ọ̀tún tàbí ọwọ́ òsì? Àti ọwọ́ ọ̀tún àti ọwọ́ òsì méjèèjì ni mo máa ń lò kò sí èyí tí ó dára nínú ọwọ́ méjèèjì. Ṣùgbọ́n mo máa ń lo ọwọ́ ọ̀tún ju ọwọ́ òsì lọ nítorí pé òun ni mo mọ̀ lò jù, òun ni mo dẹ̀ fi ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn.